Nígbà tí òjò bá ń rọ̀, oun tí mo máa ń ṣe ni pé mo máa ń wá ibi ìbòjú kí n lè dáàbò bo ara mi. Bí mo bá wà lójú púpọ̀, mo lè dúró sí abẹ́ igi, sí abẹ́ ilé tàbí kín wọ inú ilé kan tí, tí ò bá ń wà ní ìtòsí. Mo máa ń rí ìdájú pé mo bọ́ aṣọ mi dáadáa kín má bá tutù torí pé òjò lè fa àìsàn bí kò bá sì sọ́ra. Nígbà mi mo máa ń dúró díẹ̀ kí òjò lè rọ̀ tán kín tó tẹ̀síwájú nínu ìrìnàjò mi. Bí kín tó tẹ̀síwájú níbi ìrìnàjò mi. Bí mo bá sì wà nílé, mo máa ń pa ilẹ̀kùn àti fèrèsé dáadáa kí omi má bá wọlé, kí ilé sì le tutù ní sokí. Nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń ṣe gbogbo oun tí mo lè ṣe láti dáàbò bo ara mi, aṣọ mi àti àyíká mi kín lè wà ní, kín lè wà láàárín àlàáfíà títí tí òjò o fi dà.

Mo ń lo fọ́ònù alágbeka Itel P55t, ó jẹ́ fọ́ònù tó da fún lílò ojoojúmọ́, pàápàá jùlọ fún ìbánisọ̀rọ̀, lílò ìkàn àwùjọ àti ṣíṣe iṣẹ́ kékeré lórí ayélujára. Bátery rẹ̀ máa ń pẹ́, èyí tó jẹ́ kó rọrùn fún mi láti lo fọ́ònù náà lái máa ń ṣe ìyẹn pé yóò yára pa. Ó tún rọrùn láti gbé, kì í sì níra láti lò torí náà ó bá mi mu daadaa fún ohun tí mò ń lo fọ́ònù mi fún lójojúmọ́.

Bẹ́ẹ̀ni, mò ń lo gíláàsì, mo bẹ̀rẹ̀ sí ní wọ̀n wọ̀ nítorí pé ní ojú mi, ojú mi rẹ mí gan-an. Pàápàá jùlọ nígbàtí mo bá ń ka ìwé tàbí tí mo bá ń lo fóònù fún àkókò pípẹ́. Ní, nígbà mìí, mo máa ń rí ìrora kékeré lójú tàbí kí n máa sọ̀rọ̀ láti ké dere. Èyí ló ń jẹ́ kí n pinnu láti lo gíláàsì. Láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ ọ́, mo ti rí ìyípadà rere gan-an nítorí pé mo lè kà dáadáa, mo sì lè dojú kọ ohun tí mo ń ṣe, láì ní ìṣòrò. Gíláàsì náà tún ràn mí lọ́wọ́ láti dènà ìfaràpa ojú àti ìrora orí, ní sókí mo, mò ń wọ gíláàsì nítorí ilẹ̀ra ojú mi, ó sì ti di apátà pàtàkì nínú ìgbésíayé mi lójoojúmọ́.

Nígbà tí mò ń kẹ̀yìn tí mò ń lá alá bùrúkú jẹ́ ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, ní alẹ́ yẹn mò lọ sùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí kún fún ìròyìn púpọ̀ àti ìrònú lórí àwọn nǹkan tí mò ń dojúkọ lójúmọ́. Nínú àlá náà mo rí ara mi níbí nǹkan tí kò dájú. Mò ń sa, mò ń sa lọ́wọ́ ohun kan ṣùgbọ́n mò ń rí i pé mi ò lè sáré tàbí kí fún èèyàn lọ́wọ́. Nígbà tí mò ń jí ọkàn mi náà lo, náà lù yara, ara mi sì tutù. Ó gba ìṣẹ́jú díẹ̀ kí n tó mọ̀ pé àlá ni kí iṣẹ́ ti tó. Lẹ́yìn náà mò gbé ìyàjú láti balẹ̀, mo mu omi mo sì tún gba àdúrà kí n lè rí ìtùnú láti ìgbà yẹn ni mò sọra sí pé kí n má lọ sùn pẹ̀lú ìrònú púpọ̀ kí ọ̀pọ̀lọ́ mi lè sinmi dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba gan. Mo máa ń rí i pé iṣẹ́, a, iṣẹ́ abánisẹ́ níta lé ń fún mi ní ayé láti rí, láti rí kí, láti bá èèyàn pàdé àti láti rí ayé ní ojú tuntun. Nígbà tí mo bá wà níta, mo máa ń ní ìmúra sílẹ̀ ọpọlọ, ọpọlọ ju bí mo bá ṣe wà nílé lọ torí pé afẹ́fẹ́ tuntun àti ìrìn àjò kékeré ń jẹ́ kí, ń jẹ́ kí n ní agbára sí iṣẹ́ ìta gbangba tún ràn mí lọ́wọ́ láti kọ́ ẹ̀kọ́ tuntun, pàápàá jùlọ nípa bí a ṣe ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àti bí a ṣe ń yanjú ìsoro lọ́fáfá. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lè rí, ó lè rìn nígbà mìí, inú mi máa ń dùn sí torí pé mò ń rí ìrírí tuntun, mò sì léèrò pé mò ń lọ àkókò mi dáadáa.

Mo máa ń ṣe, mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe mi nípa fífi àfojúsùn kedere sílẹ̀ kókó ní gbogbo òwúrọ̀ tàbí ní ìparí ọjọ́. Mo máa ń wò lórí ohun tí mo gbọdọ̀ ṣe, mo sì máa ń kọ wọ́n sílẹ̀. Ni àtọ́jú, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tí ó ṣe pàtàkì jùlọ torí pé wọ́n nílò àkókò ti àti ìmọ̀ra sílẹ̀ púpọ̀. Leyin na mo maa n pin ise po gan si kekere ki o ma ba damiloju tabi kin reju. Mo tún máa ń ṣètò àkókò pàtàkì fún ìsinmi díẹ̀ torí pé ìsinmi jẹ́ kí n tún rí agbára gbà. Nígbà tí mo bá parí iṣẹ́ kan, mo máa tún bo àtójọ ní, mo máa tún wo àtójọ mi kí n rí ohun tí mo ti ṣe tán àti ohun tí ò kú ní ṣókí. Mo ń, mo ń lo ìṣètò, ìfarapa àti ìmura sílẹ̀ láti ṣàkóso àwọn iṣẹ́ àkànṣe mi dáadáa.

Mo máa ń ṣe irun mi ní pẹ̀lú ìtọ́jú àti ìmura sile ní gbogbo òwúrọ̀. Mo máa ń wẹ irun mi pẹ̀lú ọṣẹ tó yẹ fún irun kí ó má bà dà, kí ó sì tutù. Lẹ́yìn ìwẹ̀, mo máa ń lò ọṣẹ ìrẹ́wọ́ irun tàbí conditioner láti jẹ́ kí irun mi rọrùn kò sì mọ́lẹ̀ dáadáa. Mo tún máa ń lo brush tàbí kíkan irun láti tan irun mi kéde kí ó má bà dínú tàbí dípọ̀. Nígbà mí, mo máa ń ṣe àṣàyàn irun mi gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ àti àkókò, bí ìpàdé wa tàbí bí mo bá fẹ́ rí bí ẹni pé mo ṣètò dáadáa. Nísọ̀kí, mo ń ṣe gbogbo ohun tó yẹ kí irun mi lè wúlò dára kí ó sì wà nínú ìtọ́jú tí ó péye lójoojúmọ́.

Mo kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi láìpẹ́ sẹ́yìn. Ó lè jẹ́ ní ọ̀sẹ̀ kan sẹ́yìn, a pàdé níbi tí a ti máa ń ní ìrìnàjò kéékèèké. A sì jókòó tí a ń bá ara wa sọ̀rọ̀, a tún ṣeré díẹ̀, a ti jẹun pọ̀. Nígbà ìpàdé yẹn, inú mi dùn gan-an torí pé mo rí àwọn ọ̀rẹ́ mi. A ṣì ní àkókò láti pin ìrírí wa, ká ṣàkọ̀sílẹ̀ àwọn ìtàn tuntun, àti láti fọkàntán ara wa ní ẹ̀rín àti ìyàlẹ́nu. Ó jẹ́ ìrírí tó dára gan-an torí pé ó tún ìbáṣepọ̀ wa pọ̀, ó sì jẹ́ kí a ní ìmọ̀lára ìbáṣepọ̀ tó lágbára. Lẹ́yìn ìpàdé náà, mo ní ìtura ọkàn, mo sì tún ní agbára sí i fún iṣẹ́ tí àwọn iṣẹ́ ojúmọ́ mi.

Ìlànà ìpolówó mi dá lé lórí mímọ àwọn oníbàárà mi dáadáa kóko. Mo máa ń ṣe ìwádìí láti mọ ohun tí wọ́n fẹ́, ibi tí wọ́n máa ń lọ, àkókò wọn àti irú ìfẹ́rànse wo ni yóò fàwọ́n mọ́ra. Lẹ́yìn èyí, mo máa ń lo àwọn ìkànnì bíi rédíò, tẹlifíṣàn àti àwùjọ orí ayélujára gẹ́gẹ́ bí i Facebook, Instagram àti WhatsApp láti de ọ̀dọ̀ wọ́n. Mo tún máa ń lo àwòrán àti ọ̀rọ̀ tó rọrùn tó sì dá lórí òtítọ́ kí ìpolówó náà lè yé wọn kio sì jẹ́ kó rọrùn fún wọn láti gbà àti láti fèsì sí.

Omi tí mo máa ń mu lójoojúmọ́ kì í pọ̀ jù, ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti mu tó bá sì, tó bá ṣèye fún ara mi. Ni gbogbo ọjọ́, mo lè mu bíi gíláàsì omi mẹ́fà sí mẹ́jọ, pàápàá jùlọ ní àkókò tí mo bá ń ṣiṣẹ́ tàbí tí oru bá pọ̀. Mímu omi dára púpọ̀ nítorí pé ó ń jẹ́ kí ara mi tutù, ó ń ràn mí lọ́wọ́ láti ronú dáadáa, ó sì ń mú kí ara mi ṣiṣẹ́ bó ṣe yẹ. Nítorí náà, mo máa ń rántí láti mu omi ní gbogbo ìgbà, kì í ṣe nígbà tí mo bá rí ìgbà gbé omi nìkan.

Ìgbéyèwò iṣẹ́ tó kẹ́yìn tí mò ń ṣe lọ dáadáa gan. Sáájú ọjọ́ ìgbéyèwò náà, mo ti mú wa sílẹ̀ dáadáa nípa kíkà àwọn àkọ́lé tó ṣe pàtàkì àti ìmúra ọpọlọ. Ni ọjọ́ ìgbéyèwò, mo wọlé pẹ̀lú ìgboyà mo sì ka gbogbo ìbéèrè dáadáa kí n tó bẹ̀rẹ̀ sí ní dáhùn wọn. Díẹ̀ nínú wọn ní àdíẹ̀ ṣùgbọ́n mo lo ìmọ̀ àti ìyè tí mo ní láti yan ìdáhùn tó péye. Níparí, mo bọ̀ lára àrí sì ìbànújẹ́ mo sì ní ìrètí pé ní àbájáde rẹ̀ yóò dára.

Bẹ́ẹ̀ni, mo ní oko kan tí mò ń ṣiṣẹ́ lé lórí. Yí ṣe oko tó tóbi gan, ṣùgbọ́n mo ti ń lò dáadáa fún ọ̀gbìn. Mo máa ń gbin irúgbìn bíi àgbàdo, ẹ̀wà àti ẹ̀fọ́ tí mò ń ṣìn tọ́jú wọn pẹ̀lú àìkíyèsí. Sísí oko ti kó mi ní sùúrù àti ìfaradà nítorí ọ̀gbìn kì í yára rí ìsọ̀. Ní gbogbo ìgbà tí mo bá ń lọ sí oko, ó ń fún mi ní ìtùnú ọkàn ó sì ń jẹ́ kí mo mọ iyì iṣẹ́ takuntakun àti ìbáṣepọ̀ pẹ̀lú ilẹ̀.

Iru bàtà tí mo máa ń wọ dá lórí ibi tí mò ń lọ àti iṣẹ́ tí mo fẹ́ ṣe. Fún ìgbà gbogbo àti iṣẹ́ ojú ojoojúmọ́, mo fẹ́ràn bàtà ayélujára bíi sneakers nítorí pé ni ó rọrùn láti rìn. Ó sì ń jé ki ó sì ń jẹ́ kí ẹsẹ̀ mi balẹ̀. Nígbà tí mo bá ń lọ sí ibi pàtàkì tàbí ayẹyẹ kan, mo máa ń wọ bàtà aláwọ̀ gẹ́gẹ́ bíi bàtà ọ́fíìsì tàbí loafers kí n lè dàbí ẹni tó mú kánjú wá. Ni ilẹ̀ tàbí ní agbègbè tó súnmọ́, mo máa ń wọ slippers ní ṣókí. Mò ń yan bàtà tí yóò fún mi ní ìtùnú àti ìrẹ́lẹ́ ní gbogbo ìgbà.

Àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mì pọ̀ dié ọ̀kan lára wọn ni àaní ìránṣẹ́ tàbí ìrínṣẹ̀ tàbí ohun èlò tó péye láti ṣiṣẹ́ dáadáa, èyí tó máa ń fà á kí iṣẹ́ lọ́ra. Míràn ni ìbáṣọ̀rọ̀ láárin àwọn òṣìṣẹ́ nítorí nígbà mí á loye tàbí á farahàn kedere lẹ́dà sọ̀rọ̀ sílẹ̀ pẹ̀lú èyí, àkókò iṣẹ́ tó pọ̀ àti ìfarapa ọ̀pọ̀lọpọ̀ tún lè jẹ́ ìdojúkọ bí ó tilẹ̀ jẹ́ bí a máa ń gbìyànjú láti yanjú wọn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, ìbáṣepọ̀ dáadáa àti ìmúra sí ìtúnṣe kí bí iṣẹ́ lè dàgbà dáadáa.